Ìyá Mọ́rúfà, ẹ̀kásàn-án, báwo ni ọjà? Sé ọ̀sẹ̀ se ọjà ṣà ya? Ẹ̀hẹ́n, ìyá Mọ́rúfà jọ̀ọ́, ìgbà tí o lọ sí ọjà AKínyele ní ìjẹta, ṣe o bá mi ra àwọn nǹkan tí mo rọ pé ko bá mi ra bọ̀? Igbawo ni won ma. Àtipe ìgbà wo ni won máa gbé wá? Ẹ̀hẹ́n, ìyá Mọ́rúfà jọ̀ọ́, mo fẹ́ bèèrè ìbéèrè kan lọ́wọ́ rẹ ni. Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú àwọn oníbàárà rẹ?